Bẹ́ẹ̀ni, èmi ti lọ sóde rí dáadáa. Ní-nígbà ọdún, ayẹyẹ tá a mọ ṣe lọ́dún lọ́dún, mo máa ń lọ sóde. A sì máa ń ṣe meeting ní ìpàdé wa tá a mọ ṣe ní lọ́sẹ̀ lọ́sẹ̀. So òde náà là máa ń fi ṣe. A máa ń sóde dáadáa, a sì máa ń lọ sóde dáadáa.

Àwọn ímélì mi, mo máa ń ṣe tó wọn dáadáa, débi pé àwọn ímélì tí ó bá wúlò, mo máa ń yọ wọ́n kúrò. Àwọn èyí tó bá wúlò, mo máa ń fi wọ́n sílẹ̀. So gbogbo àwọn advert nǹkan kan bá wọn, tí wọ́n bá ń wọlé, èmi máa dè tíì yọ wọ́n kúrò ni. Ìgbà mí sì ni, mo máa ń stop advert láti máa wá sórí ímélì mi.

Mo lọ sí ọjà ní ìjẹta nígbà tí mo lọ re ra àwọn oúnjẹ tí màá jẹ sílé. Gbọ́ pé oṣù tí fẹ́ lọ síparí báyìí, èlò wa ara gbúdọ̀ rán oúnjẹ sílé ni. Mo lọ sí ọjà ní ìjẹta. Ìjẹta náà ni ìgbà tí mo lọ sí ọjà gbẹ̀yìn. Ọjà tó sì sún mọ́ agbègbè wa, ọ̀nà náà ni mo lọ ní ìjẹta náà. Mo lọ lè ra gbogbo nkan tó yẹ kí n ra sílé.

Àwọn oníbàárà, mo máa ń bá wọn sọ̀rọ̀. Àmọ́ tí mo bá ń bá wọn sọ̀rọ̀ gbogbo ǹkan tí mo bá mọ̀ ń bá wọn sọ, mo máa ń ronú rẹ̀ dáadáa kó máa wa di wipé n sọ̀rọ̀ kan, kí ó máa wa di pé n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà o wá rí, yo wá da, yo wá di ǹkan míì sí olúwa rẹ̀ lọ́rùn. So mo máa n ronú re dáadáa kí n tó bá wọn sọ̀rọ̀. Ìgbà mí ì ṣi ni tí, tí wọ́n bá ní ìbéèrè tí wọ́n sì bi mi ní ìbéèrè, mo máa ń dáhùn. Dèbí tí mo bá mọ̀ dé ni, ntì wọn ò bá mọ̀, wòn é dáhùn torí àwọn asọ̀rọ̀ sọ̀rọ̀ a, kí ólọrun máa, kí ólọrun máa jẹ́ kí olúwa rẹ̀ kó sí wọn lọ́wọ́. Wọ́ won máa ń, wọ́n máa ń tọrọ bọ̀ eyàn lẹ́nu nígbà mí.

Ní lójoójúmọ́, ẹ̀ẹ̀mèjì lẹ̀ mi máa ń fọ eyín mi o. Tí mbá ti jí láàárọ̀, n ó fọ eyín. Tí o bá si ti di ále lọ́wo alẹ́, tí mo ti ṣetán láti lọ sùn, n ó sì fọ eyín. Be mi se máa ń ṣe ní ojoojúmọ́–oo nu. Imo tó tó ara, ó ń- eyín fífọ̀ m bẹ lára imọ́ tó tó ara. Ṣó mọ eyín fi ṣe rárá o. Ẹ̀ẹ̀mèjì mo máa ń fọ eyín lójúmọ́.

Àwọn nǹkan tó ṣe pàtàkì bí ohun èlò níbi iṣẹ́ mi ni àkọ́kọ́ kọ̀m̀pútà, tí mo bá ti rí laptop mi síwájú, òun jẹ́ bíi ǹkan tó ṣe pàtàkì torí pé òun làwọn fí ṣe ṣiṣẹ́ dáadáa. Ẹ́lẹ̀ kejì, omi múmu. Omi múmu ṣe pàtàkì, because kò sí bí ẹ̀yan bá ṣe lè ṣiṣẹ́ tó te èèyàn ní múmi o. Aì tẹ́lẹ̀ kẹta, tí mo bá ti ní internet connection. Gbogbo àwọn tó, ǹkan ṣáápọ̀ tó ṣe pàtàkì, àwọn èyí tó ṣe pàtàkì jùlọ, ọ̀nà mo ti dárukọ̀ wọn.

Lójòòjúmọ́ tí mo ti jí, tí mo sì ti wẹ̀, tí mò ì ṣíṣẹ́ gbọ̀n tó ẹ̀ kí n ṣe gbé ago mẹ́rin ààbọ̀ wọ́n ó ti dìde ojoojúmọ́. So títí di ǹkan bí ago márùn-ún ààbọ̀ wọ́n, wọn ó ti gbé, wọ́n ti lọ sí junction ibi tí àti máa ń wọ ọkọ̀. So ago márùn-ún kọjá ìṣẹ́jú forty-five ní ọkọ̀ wá fi maa dé, ọkọ̀ bí iṣẹ́ wá fi maa dé. So a sì wọ ọkọ̀ náà tí ó gbé wa lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ nu ta maa se na ni.

Oúnjẹ tí èmi fẹ́ràn jù ni àmàlà àti ewédú àti gbẹ̀gìrì ta máa ń pè lọ́ abùlà ni ọbẹ̀ tí mo fẹ́ràn jù. Má de tí rí àmàlà àti abùlà náà, problem mi ti solve nù, because èyí olúwa rè, ó jẹun, yóò sì tẹ́ èyàn lọ́rùn, rẹ̀ sí pé ó sì gba díẹ̀ ebi ń pá yàn mọ. Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni wọ́n.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora, mo máa ń fi bora nígbà tí mo bá ń sùn. Pápá, ìgbà òtútù ta wá yìí, ìgbà ọyẹ́ ta wá yìí, òtútù máa ń sábà mú dáadáa. So ti eyan ọ bá fi aṣọ bora, ẹin máa fún eyan ní fikifiki which is kata. So ti eyan bá ti, ti ryan ọ bá sì ti fẹ́ fẹ́ ẹin tí ó pa eyan lára, kí ẹyan tètè yá mọn fa aṣọ bora, kí ó máa di wipé olúwaàárẹ òní fèkefèkè.

Rárá o, n ò lu etí mìírí o. Nítorí pé lágbègbè ìlú wa lá ní ọ̀dọ̀ wa àwọn ọmọ tó máa ń lu etí, ọkùnrin tó máa ń lu etí a máa rí wọn níbí. Ní ìrí pé ọkùnrin tí ó, tí ó mọ̀ ń tí ń ṣe ni, ọkùnrin ọ̀dọ̀ wa gbogbo wọ́n yóò lu etí, èmi ni ò sì lu etí rí ara o.

Èso tí èmi fẹ́ràn kí n jẹ jù ni èso tan ń pè ní guava. Guava jẹ́ bí èso tí èmi máa ń gbádun tí n bá ń jẹ ẹ. Mo lè jẹ láàárọ̀, mo lè jẹ lọ́sàn-án, mo sì lè jẹ lálẹ́. So èso tí èmi fẹ́ràn kí emi mo máa jẹ jù níyun dáadáa. Èmi sì máa ń jẹ pọ̀ pẹ̀lú kóró inú rẹ̀ ni. Mò ń jẹ dáadáa, mo sì fẹ́ràn rẹ̀.

Nígbà tí mo bá n dúró dè nkankan, in tí mo máa ń ṣe ni pé mo máa ń tẹ fọ́ọ̀nù mi. Ìgbà mí sì ni mo máa ń ka ìwé. Àgaga ìgbà tí ọjọ́ tí mi o bá lọ síbi iṣẹ́ tí mio sì ní nǹkan ṣe nígbà mí tí mio sì ní nkankan tí ń dúró dè mí, mo máa, mo máa ń kàwé. Tè mi bá ṣi ń kàwé, ìgbà mí sì ni èmi, èmi máa ń dáná. Ṣé àwọn ohun tí mo máa ń ṣe náà ni, it's either kí n máa ń kàwé àbi kí n máa dáná.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé ńlá síko tí mi ò bá ní ohun tí mo dá dúró àbí ohun tí ó ń dúró dè mí. Nígbà mìí sì ni tó bá sì tó ń bá kú mi, èyí ka ìwé mi títí ohun náà fi gbé mi lọ. Kí mo fẹ́ràn kí mo máa ka ìwé ní àsìkò tí mo bá lo ohun kan mé se.

Tí òjò bá ń rọ, èmi máa ń like ki n máa sùn. Ìgbà mìí sì ni tololúfẹ́ mi bá wà nílé, a jọ máa ń ṣeré, a sì máa ń ka ìwé. A si ti se gbogbo n to yẹ ka se tan, a si jọ máa sun. Bi a se máa n se niyen. Torí emi máa n fẹ́ran oorun gan tojo ba n rọ. Òtútù un n mo ń wọra díẹ̀ díẹ̀, n sì fà ásọ ibọ́ra, n sì dáa gbọ́ra, n sì máa sun oorun mi lọ́.

Ọ̀nà pọ̀ rẹpẹtẹ tí olúwa rẹ fi máa ń ran ènìyàn lọ́wọ́. Ìgbà míì ni tí ẹ́ olúwa rẹ bá ní owó, tí eeyan ó fún eeyan, eeyan ó fún wọn. Ìgbà míì sì ni tó olúwa rẹ bá, tó olúwa rẹ bá ní ohun jíjẹ, ẹ̀yin ó fi ràn eyan lọ́wọ́. Ìgbà míì sì ni kì so ohun oúnjẹ, kì sì so òwo, mo fi ń ràn eyan lọ́wọ́. Ìgbà míì ni tí ẹ̀yan bá ní bùkátà, ẹ̀yan máa ń bá wọn gbọ̀ ni. Ṣé ọ̀nà pọ̀ rẹpẹtẹ tí olúwa rẹ fi máa ń ràn yín lọ́wọ́?

Èmi gangan fún ràmì fún ràmì mi ò tí ì ní ọkọ̀ tí mo ti f'owó tè mí rà. Àmọ́ t'áwọn ọ̀rẹ́ mi tá máa ń gbé jáde nígbà mí, a máa ń fọ̀ láàárọ̀ ka tó jáde ni. Ọjọ́ tí ibi iṣẹ́ bá sì wà, àá yé gbọ́kọ̀ jáde, a ló máa ń wọ ọkọ̀ ibi iṣẹ́ náà ni. Àmọ́ àn, l'ówúrọ̀ tá bá ti fẹ́ gbọ́kọ̀ jáde, a máa ń mí ṣẹ̀ pé a fọ̀ ọ́ kí gbo gbo ẹ̀ sì ṣa káka dáadáa.

Nígbà mí mo máa ń ṣe ìpè fídíò, kàkà táa bá ti wà níbi iṣẹ́ tí a bá ti fẹ́ lọ ṣe, ntàn pé ní advert níbi iṣẹ́ wa, a máa ń ṣe ìpè fídíò tí a ó sọ ohun gbogbo tí a máa ń ṣe níbi iṣẹ́ wa, a sì máa ń ṣe ìpolówó ọjà fún ohun tí à ń ṣe níbi iṣẹ́ wa. Ohun tí mo mu mí, tí mo sì máa ń pè ìpè fún fídíò ni.

Bẹ́ẹ̀ni o, a máa rántí alaarẹ̀ nítorí pé a ò mọ ọjọ́ tí ọlọ́ táa náà ó ń bẹ inú condition. Olúwa rẹ̀ ò kàn gbàdúrà bẹ́ẹ̀. Bí àwọn aláàárẹ̀ a mọ rantí wọ́n nínú àdúrà táa bá ń ṣe. Ìgbà mí ṣì niyí táa bá gbọ́ pé ẹní bàyibàyi n sàáré, a lọ mọ̀ ń kí wọ́n nílé. Tawa sì ti lọ kí wọ́n nílé báwọn, a sì ṣàdúrà fún wọn, bá sì máa ṣe inú wọn.

Láti ilé mi lọ sí ibi iṣẹ́, ibi tí mo ti ń ṣiṣẹ́, a máa ń lo wákàtí kan pẹ̀lú ìṣẹ́jú, pẹ̀lú ìṣẹ́jú ogún la máa ń lò lọ́nà. Nígbà mii si ni a máa ń lò tó wákàtí méji tí àwọn ọkọ̀ wá súra jọ pọ̀ níbi tí a ti máa ń ní sòrò ńgbàmi lọ sí ibi iṣẹ́ nu-un.

Rárá o, èmi ò ní ìforúkọ sílẹ̀ nílé ìdárayá kankan o. Kí mo fẹ́ mọ forúkọ ńlẹ̀ fún un? Mo níbi iṣẹ́ tí mò ń mọ ń lọ, mo sì ní àwọn ǹkan tí mò ń mọ ń sọ, tí mò ń mọ ń ṣe. Ẹ̀mi ẹ ní ǹkan tí ó mú mi kí n lọ mọ forúkọ ńlẹ̀ síbẹ̀ o. À fi táwọn náà bá rí pé ohun tí mò ń bá ń ṣe ó ní ìdí láti gborúkọ ńlẹ̀ tó ń wá bá mi, iyẹn ò ní kan ni dé.

Ah! Ọkọ̀ akérò, ó ti ṣe díẹ̀ náà tí mo ti gùn ún. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ wà niàyín kò sí b'olúwa rẹ ṣe lè ṣe é. Èèyàn má n gun ọkọ̀ náà ni at least bó ti ẹ̀ jẹ́ lọ́kan nígbà, èèyàn má n gun ni. Torí èèyàn le fe lo si bikan nísìnyí. Tọkọ̀ ọkọ̀ lé wá sí ní, sí ní ìkápá èèyàn, Olúwa rẹ ó lọ gun ọkọ̀ èrò ńkan báun náà ni.

Bẹ́ẹ̀ni o, a máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Kódà ní tí wọ́n fi ń kí ra wa ní gbogbo ìgbà náà, èmo pa àwọn ará ilé. Bó ó ní o ṣe dáadáa lẹ́wà ẹkú gbogbo ìgbà. Ní tí awọ́n fi ń kéde sí àwọn èniyàn wa ní abúlé náà. Ọ̀rọ̀ náà ti mọ, ẹ̀rọ náà ti mọ, ó ti mọ ń ẹ́pù wa dáadáa. Láyé sí ẹ̀rọ náà, a kì í búru àwọn ará ilé o.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Ni àsìkò tí ó bá yẹ ni mò ń kọ, ìgbà mí sì ni láti bi iṣẹ́. Taa bá ní ǹkan gbà lọ́wọ́ èèyàn èyí ta fi lọ bẹ̀ fúnra wa, a máa ń kọ lẹ́tà ni. A ó sì fún àwọn ẹni tí lọ máa ń gbé fún wọn. Tán lọ àwọn tó lọ máa ń pín káàkiri. A sì gbé fún ọkàn lọ lè gbé fún onítohun tí a fẹ́ kó dọ̀wọ̀ rẹ̀. Bá sì máa ń ṣe nù ú, a máa ń kọ lẹ́tà sáwọn èèyàn dáadáa.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni Super Afcon nítorí pé àwọn ni àwọn tó máa ń ṣe eré ìdárayá ìlú ọ̀dọ̀ wa. So, mo sì fẹ́ràn wọn, mo sì máa ń gbá bọ́ọ̀lù tí wọn, nítorí pé àwa gbọdọ̀ máa support wọn ní gbogbo ìgbà ni. Àwọn èèyàn wa ni, àwọn èèyàn orílè-èdè wa sì ni wọ́n. Àwa sì ń support, àwa sì ń represent ń bá wọn. So a gbọdọ̀ support wọn, mo sì fẹ́ràn wọn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn. Nígbà míì sì ní àwọn àlọ́ mìn wa to yé ọ̀ọ́gbọ́n na maa ń kọ yàn. Nínú àwọn apanilẹ́rìn ọun, àwọn ọlọ́gbọ́n ń bẹ n nu wọn. Kaká tí o bá jẹ́ àgbàlagbà tí ń bàa n palọ́ náà fún yàn. Àlọ́ wọn mọ́ wá pelu ọgbọ́n ni. Bí ó bá tie apanilẹ́rìn-ín, iru ọgbọ́n mo n wa nibe ti ọ́lúwarẹ̀ máa ń kọ́.

Bẹ́ẹ̀ni, o mọ ibi a ti ń fò. Ebi i, ẹ́, ọkọ̀ òfurufú níbi tó ti máa ń fò, o n nàa ni maa n, oyinbo máa ń pè ní airport. Ó jù ọkọ̀ wọn nú. So òfurufú, ọkọ̀ òfurufú ibi ọn tí ń fò, ọ̀nà ibí ọ̀dọ̀ wa, ọ̀nà ni wọ́n ń pè ní Muritala. Muhammad Muritala Airport ni tá awa máa ń pè wọn náà ni.

Àwọn olólùfẹ́ mi na mò ń fẹ́ràn jù o. Because àwọn lo máa ń wà níbẹ̀ nígbà tí nǹkan bá le. Àwọn náà lo sì máa wà níbẹ̀ nígbà tí nǹkan bá dẹrùn. Mo fẹ́ràn wọn ju gbogbo nkan mi lọ dáadáa o. Àwọn olólùfẹ́ mi ni wọ́n wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Ìgbà ìdá, ìgbà tó da, ìgbà òjò, nígbà erùn. Àwọn náà mo fẹ́ràn jù torí pé wọ́n wà pẹ̀lú mi ní gbogbo ìgbà.

Ah! Ohun tí máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni pé, "tiwọn bati fẹ yàn mí jẹ", í máa ń tàn lára o. Nítorí pé èmi jẹ́ gẹ bí èèyàn tí ò fẹ́ kí ọ mọ yàn mí jẹ. Bẹ́ẹ̀ náà ni èmi na o sì ní yan ẹlòmí jẹ. So ohun tí mọ fún mi ní ìtara nu. Ìgbà mí sì ní, ohun tí èèyàn bá fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́ tí o bá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe rí, í máa ń tàn lára. Because ì máa ń ba akókó èèyàn jẹ́ ni.

Bẹ́ẹ̀ni o, mo mọ ibi tí a, mo mọ ibi tí a ti máa ń ya ìwòran. Nítorí ibi tí oyinbò ti máa ń pè ní photo studio àbí art studio ibe náà ti máa ń ya ìwòran. So, tólúwa re bà bá ti ní bùkátà tí ya ìwòran níbi àwọn kọ́ríṣẹ́ nù, níbí a sì máa ń lọ láti ya ìwòran náà.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe eré ìdárayá dáadáa. Kàkà ti i a ba lo, ti mo ba gba holiday níbi iṣẹ́, mon ma n lo si ilé iṣẹ́, ilé ìdárayá. Mo máa ń gbá bọ́ọ̀lù, mo sì máa ń gbá lawn tennis dáadáa. Àwọn eré ìdárayá tí èmi n fẹ́ràn jù dáadáa ni, mo sì máa ń ṣe wọ́n.

Bẹ́ẹ̀ni, ǹkan tó rọrùn fún èmi láti máa darí àwọn èeyàn ni. Nítorí pé n tí àwọn èeyàn bá fẹ́ ní olùdarí mọ̀ ń kọ́kọ́ wò, tí wọ́n bá fẹ́ kí olúwa rẹ̀ ṣe nǹkan fún wọn, èyan ó ṣe fún wọn ni. Láti jẹ́ kí àwọn náà ṣe ohun tó olúwa rẹ̀ bá fẹ́. Àwọn èèyàn so won sòro láti daari loto ooo. Àmọ́ ìwo gangan, o ṣe ntan fẹ́ ni. Tí ìwọ náà bá fẹ́ kí wọ́n ṣe in tí o bá fẹ́ fún wọn.

Ó ti ṣe bí oṣù méjì sẹ́yìn tí èmi ti lọ lè rí dókítà gbẹ̀hìn, nítorí pé tí ò bá re ra báun náà, olúwa re e fẹ́ kí olúwa ré lọ fún iyẹ̀wo Àmá ní oṣù méjì gbẹ̀hìn, èmi ti lọ lè rí dókítà. Torí pé nígbà náà, ara mi kan ń semi bákan bákan ni. Láì wá faralẹ́, náà ló jẹ́ kí n lọ lè rí dókítà nígbà náà.

Bẹ́ẹ̀ni, a sì dúpẹ́ fún Ọlọ́run tí olúwa rẹ máa ń rìn ní àlàáfíà. Tí olúwa rẹ bá wà láàláàáfíà, tí olúwa rẹ sì ń rìn dáadáa ní àlàáfíà, ó tó láti, láti máa dúpẹ́ fún Ọlọ́run ọba. Irin tí olúwa rẹ máa ń rìn láàlàáfíà òun, irin tó tó kí olúwa rẹ máa dúpẹ́ ni. Ṣí yín tó gbó ḿbẹ̀, ko máa rìn rìn láàlàáfíà bí?

Ní ojúmọ́ kan, mo máa ń ṣàyẹ̀wò e-mail mi tó bi ẹ́ márùn-ún, nítorí pé ní e-mail mi, òun ni mo ń fi ṣe ọ̀pọ̀ nǹkan. Àgàgà àwọn application tí mo máa ń ṣe, àwọn lẹ́tà tí mo máa ń kọ, e-mail mi ni mo máa ń fi síbẹ̀. Mo sì máa ń dẹ̀ e wò ní gbogbo ìgbà. Ìgbà mí ì gán, í mọ́ ju ẹ́ márùn-ún lọ tí mo máa ń wò lójúmọ́. Ìgbà mí í wò láàárọ̀, ì ń tún wò tí a sì dagomèjìlá, ì ń wò tí a dagomèjì, ì ń wò tí a dagomẹ́rin, nísìtú wò lálẹ́ kí n tó sùn. Ìgbà mí sì ni sì mọ́ ju bẹ́ẹ̀ lọ.

Rárá o, èmi ò kí ń mu àwọn èlò ìlera o nítorí pé gbogbo bí mo bá ṣe ṣiṣẹ́ tó, tí èmi bá ti sun gbogbo pé ó rẹ'yàn nǹkan kan báun, ó máa gbogbo ẹ máa n fi mí kalẹ̀ ni. So èmi ò kí ń mu gbogbo àwọn nǹkan báun ọ̀ kí ara mi tó tú mí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí mo lo ẹ̀rọ ìgbésókè nítorí pé nígbà mìí olùwàre tí ó bá ní ohun tó ń ṣe, ó sì maa lo ẹ̀rọ rẹ, ó fi ka news, ó fi ṣe research, gbogbo ohun tó bá wù ọ́ tí ó ṣe pé ó ṣe ń kan pàtàkì, ó lè fẹ́rọ rẹ́ ṣé?

Mo ń dawu phone mi ni ibíṣe bo se wù mí ni. Nítori pé mò ń ein, ẹ̀mí gangan fún ara mi, mo ń jẹ kí ó gbé attention mi lọ sí kuro ni ibi iṣẹ́ tí mo ń bá ṣe. So mo mọ bí mo ṣe máa manage ara mi láti máa dawu phonu mi, Ti kì sì pa mi lára, kí sì pa iṣẹ́ tí mo bánṣe lára.

Rárá o, èmi è jẹ́ iru ǹkan bá oun o. Gbogbo oun ti won bá mọ̀ jẹ èmi è jẹ́ o. Nítorí pé àmọ́ tó lúwaré ó jẹ́ tí ó pà yàn lára. Ká mọ́ torípé òkunú kò lúwaré wá lọmọ jẹ́ n tí ó pa lára. Kò sì yí ṣe gbogbo nkan tí èyan ò bá mọ̀ lèyan mọ̀ ń jẹ. Oò ṣíbẹ̀ èmi è jẹ́ nǹkan bá wọn tí mò ń bá mọ̀.

Nígbà mi, mo máa ń dé ní àkókò, ìgbà mí sì ní, n ó sì máa ń pẹ́ dé. So àkókò ń gbá mi, o ní láti ṣe pẹ̀lú ohun tí olúwa ẹ bá gbé síwájú ń bá mi. Tí iṣẹ́ bá pọ̀, olúwa rẹ máa ń, ọn máa ń pẹ́ dé. Tí iṣẹ́ ò bá pọ̀ dáadáa, mo máa ń dé sáà kò kò. So lẹ́nu kan náà, àkókò tí èèyàn fi ń ṣiṣẹ́ ń gbà mí gan, o ní láti ṣe pẹ̀lú ohun tí máa ń bé wájú èèyàn.

Rárá o, èmi ò fẹ́ràn kí n máa wo wíwo àwọn ìràwọ̀ bá na. Ìgbà mi sì ni tí mo bá ń wo fíìmù tan sì, tó sì gbé mi dé ibi irun kan báa n, èmi máa forward rẹ̀ ni. Torí wíwo àwọn irawọ́ bá na, kì í ṣe ohun tó wù mí. À tí pé tí oluwa re wá lásìkò tó bá hun ni, toluwa re o máa mọ ohun tó kéré, ohun tó tó bá hun.

Owó àwọn ènìyàn. Èyí tó bá kan emí lẹ̀ mi máa ń gbà ó. Tí mo bá sì ń gba owó ènìyàn, mo máa ń ní kí wọ́n ṣe transfer ni. Kò send rẹ̀ sínú account mi ni. Kó sì fi narration síbẹ̀ pé tọ̀. Owó ń bá báyìí ni mò ń sọn o. Owó nǹkan báyìí báyìí mò ń sọn fún yín o. Ṣó bí a se máa ń ṣe náà ni?

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe máa ń dọ́kọ̀ dúró ní ìdojúkọjú. Tí ọkọ̀ bá tí ń bọ̀ tí mo sì fẹ́ dá dúró, kó tó sú mọ́ mi tán, lẹ́ mi ti máa ń dáa duró, mo ti máa ń fún un ní signal pé ìbí mo ń lọ ni mo ń lọ rè é. Bi ní sì ń ní ọ̀dọ̀ wa. Tí ẹ̀yàn bá lọ sí Area One, ẹ̀yàn ó tọ́ka síwájú. Tí ẹ̀yàn bá sì ń lọ sí o se berger, ẹ̀yin ó tọ́ka sẹ́yìn ni. So bí a ṣe máa ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú ni.

Mo maa n fẹ́ràn kí n máa jẹ oúnjẹ to bà jẹ́ bí òkèlè lọ́wọ́ ọ̀sán, gẹ́gẹ́ bí àmàlà àti gbẹ̀gìrì àti ewédú, ni mo maa n fẹ́ràn kí n máa jẹ lọ̀sán, to je wípé ọ̀sán un, Olúwa rẹ need láti jẹun ti ọ̀ mùnurò dáadáa torí iṣẹ́ tí Olúwa rẹ ti ṣe. So, mo maa ń like ounje òkèlè lọ́wọ́ ọ̀sán.

Mo máa ń lọ sójà láti, láti lọ ra ohun tí mo bá fẹ́ ni. Ọjà agbègbè wa, a máa sábà lọ tá ba fẹ́ra ǹkan kan bí i oúnjẹ àbí ohun èlò tá fi ṣe oúnjẹ. A máa ń lọ sójà láti lọ rà ni. Àmọ́ tó bá ti jẹ́ pé nǹkan tó jọ mọ́ ipara, tí, tí olùwà re ó fi tọ́jú ara, ẹ máa ń lọ sí, àbí ọṣẹ ìwẹ̀, ẹ máa ń lọ sí supermarket ni agbègbè wa níbi tí a ti máa ń ra ohun tí a bá fẹ́ lo.

Tó bá tí dí ago mẹ́wàá alẹ́, témi tí lè mọ́ ń sùn ó Èmi ì pẹ́ sùn bá ń náà, ago mẹ́wàá ni tí lọ sùn, kí n ba lè tètè jí ní ọjọ́ kejì láti múra lọ sí ibi iṣẹ́. Ìgbà mí ìṣíní kí n to ago mẹ́wàá òun gán tèmi ó fi sùn.

Bẹ́ẹ̀ni, lọ́jọ́ tí owó bá wọ ọwọ́ mi dáadáa, mò ń mọ fowó pamọ́. Nítorí pé a máa ń wo ń bẹ wájú fún oúwa rẹ̀, ìnáwó lè bẹ wájú. Ìgbà ni si ni, case of emergency ma n de. So nínú owó, owó tí ń bẹ pamọ́ lóluwa rẹ̀ fi máa ń ṣe. Lolúwa rẹ̀ fi máa ń gbé erú àwọn bukata tí wọ́n bá wá bá ọ. So èmi máa ń fowó pamọ́.

Ìrọ̀rí méjì, èmi nìkan mọ́ ń dá lò. Èmi máa ń fi ẹyọ̀kan sí àárín ẹsẹ̀ mi, ì ń sì máa ń fi ọ̀kan rọ̀rí tí mo bá ti ń sùn. Ìrọ̀rí méjì náà mo máa ń lò nítorí pé èmi ń fẹ́ tí mo ń sùn kí n ní kọ́mfọ̀tì dáadáa kí n sì sun run mi bó ṣe wù mí kára bá à le ju.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe máa ń tún ǹkan ṣe, nítorí pé isẹ́ ọwọ́ tí mo kọ́ nígbà tí mo fi máa kékeré ni òòlù tún òòlù tún laptop ṣe. So mo mọ bí ó ṣe máa ń tún ǹkan ṣe. So àti mo tún ǹkan ṣe géṣẹ̀ ni tó le fún mi há. Ṣé gbogbo ǹkan bá ń, kò lè rara fún emi?

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Ni àárọ̀ làárọ̀ tí má ti jí ní idàjí, ti n bá ti kọkọ ji ni idàjí. Mo máa ń fi ibi wákàtí, ọgbọ́n wákàtí mo máa ń fi ṣe yoga. Kí n fi ronú, kí n fi clear orí mi, mo máa ń fi ṣe yoga. Yoga jẹ́ n tii wọ́n fi, wọ́n fún èèyàn ní ifòkànbalẹ̀ tó sì máa ń jẹ́ kí èèyàn ní ironú dáadáa.